Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Mo fẹ́ràn tí mo bá ti wẹ̀ tán kí ń máa fi ìpara para. Ìgbà tí mo ṣe máa sábà lo jù ni òrí, òrí ni mo máa ń fi ìpara. Nítorí pé mo nígbàgbọ́ pé tí mo bá lo òrí, ó máa ń jẹ́ kí ara mi kó dan dáadáa kí ara mi sì ṣe rẹ́gírẹ́gi. Gbogbo ìgbà ni mo máa ń fi ìpara para tí mo bá ti wẹ̀ tán, màá pa gbogbo ojú mi, ara mi àti ẹyìn mi. Ṣùgbọ́n ìgbà tí mi sábà lo ìpara jù ni ìgbà, ìgbà, ìgbà, ìgbà ooru mo kì í sábà lo ìpara. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà ọyẹ́ ni mo máa ń lo ìpara. Òrí ni mo máa ń sábà lo tí mo fi máa ń para kí ara mi kó má lè ba funfun.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jùlọ? Àkókò tí mo fẹ́ràn jùlọ ni àkókò Saturday àti Sunday. Nítorí kíni mo sì fẹ́ràn rẹ̀ jùlọ ni pé ó máa ń jẹ́ ọjọ́ ìsinmi. Saturday àti Sunday ni ọjọ́ ìsinmi kúrò lẹ́nu iṣẹ́. Tí a bá ti ṣiṣẹ́ láti ọjọ́ Monday sí ọjọ́ Jimọ, ọjọ́ Saturday àti Sunday kí láfi ṣe òò, áfi sinmi ni. Mo sì ní àwọn ètò tí mo máa ń ṣe ní ọjọ́ Saturday. Ọjọ́ Saturday, màá lọ fún eré ìdárayá. Tí bá dé láti eré ìdárayá, màá wà nílé, màá wẹ̀ tí n bá ti wẹ̀. Màá wà pẹ̀lú àwọn, àwọn ẹbí mi. Á jọmọ́ sinmi, á jọmọ́ dọ̀wẹ̀, á jọmọ́ wo eré ìdárayá lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Nítorí náà ni mo fi fẹ́ràn ọjọ́ Saturday àti Sunday. Nítorípé kíni ọjọ́ ìsinmi ni ó jẹ́ fún ènìyàn, kò kín ṣe ọjọ́ iṣẹ. Mo fẹ́ràn láti máa wà nílé ní gbogbo ọjọ́ Saturday àti Sunday. Mi ò fẹ́ràn láti máa jáde, nítorí pé kíni mo nígbàgbọ́ pé ọjọ́ òun, ọjọ́ ìsinmi ló yẹ kó jẹ́.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Àmọ́ ó, ìpè fídíò tí mo máa ń ṣe, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú ẹni tí mo bá súnmọ́ jù lọ. Témi àti ẹ́ ta bá ti mọ rawa dáadáa abí tá bá súnmọ́ ra wa, èmi ò kí ń fẹ́ ká jọ ṣe ìpè fídíò. Ṣùgbọ́n tí bá jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí dáadáa to jẹ pé a tì máa ń sọ̀rọ̀ dáadáa, tó jẹ́ pé a tí súnmọ́ ara wa, ìpè fídíò kì í ṣe nǹkan tí mi ò lè ṣe pẹ̀lú rẹ̀. Tó bá jẹ́ pé ẹni tí mo ti ẹ wà ti rí tipẹ̀ ni, a lè sọ̀rọ̀ fún ìgbà pípẹ́ lórí ìpè fídíò. Ìpè fídíò jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe dáadáa nítorí pé kí ni, mà á rí, mà á sì gbọ́ ohùn ẹni tí mo ń bá sọ̀rọ̀ kódà bí ìpè lásán. Ìpè fídíò dára láti máa ṣe, mo sì fẹ́ràn láti máa ṣe gan. Àmọ́ tó bá jẹ́ pé ẹni tí mi ò bá bá ṣe rí ni, ojú máa ń tì mí díẹ̀ díẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí mo ti máa ń bá ṣe dáadáa ni, ó máa yára fún mi láti ṣe ìpè fídíò ju ìpè mìíràn lọ.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́ sùgbọ́n ó ní ìgbà tí mo máa ń wọ ìbọwọ́, ìgbọ́ o tuntun àbí ìgbọ́ yẹn nìkan mo máa ń sábà wọ ìbọwọ́. Nítorí pé kíni ìbọwọ́, mo mọ̀ wípé yóò kò ní jẹ́ kí òtútù kó wọnú ara mi. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbọ́ oro ni, kò sí nǹkan tó lè mú mi wọ ìbọwọ́. Mo sì máa wọ ìbọwọ́ tó bá jẹ́ pé mo ní iṣẹ́ ẹlẹ́ẹ̀kan tí mo fẹ́ ṣe tí sì fẹ́ kí ìdọ̀tí wọ ọwọ́ mi, màá wọ ìbọwọ́ láti lè bá dóla owó mi láti máa jẹ́ kí ìdọ̀tí kankan kó wọ bẹ. Ìbọwọ́ dára púpọ̀ jù láti máa wọ tó bá jẹ́ pé nígbà ọyẹ́ ni àbí nígbà òtútù, kó ní jẹ́ kí òtútù kó se ọ lọ́wọ́. Àbí tí ẹyan bá fẹ́ fọ ǹkan àbí tí ẹyan bá fẹ́ nu ǹkan kí ó sì fẹ́ kí ǹkan tí ó da kó wọ ọwọ́ yẹn, ẹyan lè wọ ìbọwọ́ sí ọwọ́.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo sáabà máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera nítorí pé mo gbàgbọ́ pé ìlera ni ọrọ̀. Ó dáa kí eeyan máa jẹ oúnjẹ tó bá ní èrò fún ìlera. Àrá oúnjẹ tí mo máa ń jẹ tó lérò fún ìlera ni mo máa ń jẹ oúnjẹ tó bá-- oúnjẹ bií ọ̀gẹ̀dẹ̀, bíi èso. Nítorí pé mo nígbàgbọ́ pé èso dára púpọ̀ lára. Ó máa ń jẹ́ kí ara kó dá yégede kó sì dá ṣámúṣámú ni. Ó daá kí eeyàn máa jẹ èso dáadáa. Mo máa ń jẹ èso ní gbogbo ìgbà. Mo máa ń jẹ èso, mo máa ń jẹ èso bií ọ̀gẹ̀dẹ̀, bií ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé mo nígbàgbọ́ wípé tí eeyàn bá ti ń jẹ èso, ó máa ń jẹ́ kí ara eeyàn kó da ṣákáṣáká ni. Mo sì máa ń jẹ, mo sì máa ń fi oúnjẹ, mo máa ń jẹ oúnjẹ bií ẹ̀fọ́, bií ẹ̀wà, bií, bií dòdò. Nítorí pé kí ni? Mo nígbàgbọ́ pé irú oúnjẹ báyẹn ó máa ń jẹ́ kí ara kó da ṣáká ni. Ó sì máa ń fún, ó máa ń fún ara ní àwọn àǹfààní ní ọ̀pọ̀lọpọ̀. Kí eeyàn máa jẹ oúnjẹ báhun ó máa ń jẹ́ kí ara eeyàn kó da ṣákáṣáká kó sì dá múṣemúṣe ni. Ó sì nífẹ̀ẹ́, ó sì dára púpọ̀ kí eeyàn máa jẹ irú oúnjẹ báyẹn.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Rárá o, mi ò kí ń mu òògùn lójoojúmọ́. Tí ò bá sí ìdí kan, èmi ò kí ń mu òògùn. Nítorí pé kí ni? A loju òògùn kò dára fún ara, yóò sì máa ń ṣe àkóbá fún ara ni. Tí ó bá jẹ́ pé mo lọ sí ilé ìwòsàn, ó sì ní ǹkan tó ṣe mí, wọ́n sì kó òògùn fún mi, nǹkan tó le jẹ́ kí n lo òògùn nìyẹn ní ojoojúmọ́. Àmọ́ tí mi ò ní ǹkan kan tó ṣe mí, mi ò kí ń lo òògùn rárá. Kódà kó rẹ̀ mi kí ń lọ látárọ̀ kí ń dé ní àárọ̀, tí pé ẹ̀yin máa lo òògùn lóde kí ara ẹ yín kó le díẹ̀, mi ò kí ń lo. Mo ní ìfẹ́ sí kí n máa wẹ̀, tí n bá ti wẹ̀, kí n sì sinmi. Tí n bá ti sinmi, mo ní ìgbàgbọ́ pé ara mi ó dà ṣákáṣáká. Ṣùgbọ́n pé kí n máa lo òògùn lájẹkìí ara mi dà ṣákáṣáká, èmi sábà ṣe bẹ́ẹ̀. Mo ní ìgbàgbọ́ pé tí ẹ̀yin bá ti lo-- tí ẹ̀yin bá ti sinmi dáadáa, ara ẹ yóò dà ṣákáṣáká. Ǹkan tó le mú mi mú lo òògùn ni pé kí dókítà kó òògùn fún mi. Tí dókítà bá ti kó òògùn fún mi, mi ní ǹkan tí mo fẹ́ ṣe. Máa ṣe kí ni? Màá lo òògùn ni. Màá sì mo ní ìfẹ́ kí n máa lo òògùn tí òògùn ó fi tán kó lè bá ṣe iṣẹ́ tí ó fẹ́ ṣe lára dáradára.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Mo ní ìbáṣepọ̀ tó dán mọ́rán láàárín emi àti ẹni tó jẹ́ olórí iṣẹ́ mi. Nítorí pé kí ni? Mo ní ìgbàgbọ́ pé òun ni ẹni tó lè tọ́ mi sọ́nà nígbà tí mo bá ní ǹkan tí ò ye mi ní ẹnu iṣẹ́. Ara ìbáṣepọ̀ tó dán mọ́rán tó wà láàárín èmi àti wọ́n ni pé tí mo bá kọ́kọ́ dé ibi iṣẹ́, màá kọ́kọ́ lọ kí wọn náà pé, "Ọ̀gá ẹ ká rọ̀ sí dáadáa lájí, àwọn arálé ń kọ ṣe ko sí ìyọnu." Tí mo bá ti kí wọn tán, íń bèrè pé ṣe wọ́n níṣẹ́ ǹkan tí wọ́n fẹ́ gbé fún mi tí ń bá wọn ṣe. Tẹ́ bá láàrin wọ́n níṣẹ́ tí wọ́n fẹ́ gbé fún mi, màá gba iṣẹ́ náà lọ̀ wọ́n, màá lọ bá wọn ṣe. Ṣùgbọ́n tan bá ní wọn àwon níṣẹ́ kankan tí àwọn ò fẹ́ gbé fún mi pe kí n má lọ, ì ń padà sí ẹnu iṣẹ́ mi. Ara ìbáṣepọ̀ tó dán mọ́rán tó wà láàárín wa ni pé tí mo bá rí ǹkan kan tí ò ye mi ní ẹnu iṣẹ́, àwọn náà ni mò máa ń lọ bá. Tí mo bá ti lọ bá wọn pé, "Ọ̀gá o, ǹkan báì báì báì kò ye mi o." Àwọn náà ni wọ́n o ṣàlàyé rẹ̀ fún un mi pé, "Bó ṣe yẹ kó ṣe, bó ṣe yẹ kó ṣe, bó ṣe yẹ kó ṣe" nù. Tí mo bá rí ǹkan tí ò dáa lẹ́nu iṣẹ́, àwọn náà ni mo máa ń lọ bá pé, "Ọ̀gá ǹkan báì báì kò dára tó." Ní ń wò mi, yóò wò mí ká ṣe yípadà ní ẹnu rẹ̀. Ọ̀gá mi sì fẹ́ràn mi gan. Nítorí pé kí ni? Wọ́n mọ̀ pé ọmọ dáadáa ni mí. Tí mo bá rí ǹkan tí ò dáa, mo máa ń sọ fún wọn. Tí mo bá rí ǹkan tó dáa, ì ń sọ fún wọn pé, "À ọ̀gá yìí kí ni ìdá. Ó wù mí lórí, yóò wù mí ká máa ṣe dára ní ẹnu iṣẹ́ wa." Ara ìbáṣepọ̀ tó dán mọ́rán láàárín èmi àti ọ̀gá mi nù.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí mo ṣì ń sìn ò pọ̀. Àkọ́kọ́ ni mo máa ń sin adìẹ, adìẹ ìbílẹ̀ mo fẹ́ràn láti máa sìn gan. Mo sì máa ń sin àwọn ẹran, mo sì máa ń sin tòlótòló. Nínú ilé mi, mo ní ọgbà tó tóbi dáadáa. Nínú ọgbà, ó ní gbogbo àwọn ẹranko ọ̀sìn yìí wà. Ó ń kálukù wọn ní ilé wọn tá ń máa ń wà. Gẹ́gẹ́ bí adìẹ, ó ní ilé kékeré kan tí mo kọ́ fún wọn. Àwọn ẹran mi sì nínà. Àwọn náà ní ilé tó wà tá ń wà tó jẹ́ pé wọn ò kí ń sábà jáde. Ìgbà diẹ́ diẹ̀ náà mò kàn máa ń jẹ́ kí wọ́n jáde láti ri ìta. Tí wọ́n bá jáde, tí wọ́n bá rí ìta tán, wọn ó padà sí inú ilé. Ẹranko ọ̀sìn tí mò ń sìn yìí ó jẹ́ kí n ní àǹfààní láti lọ mú ẹran. Kò bá à jẹ ẹran adìẹ, kò bá à jẹ ẹran ewúrẹ́ àbí ẹran àgbò láti pa láti fi ṣe ìnáwó kan tó bá ń bọ̀ lọ́nà. Mi kò ṣèṣè sọ pé mo fẹ́ lọ ra adìẹ àbí mo fẹ́ lọ ra ẹran láti fi ṣe ìnáwó. Ó fún mi ní àǹfààní láti lè máa bá jẹ ẹyin nígbà tí o bá wumí nítorí pé kíni àwọn adìẹ mi gbogbo ìgbà ná máa ń yé ẹyin. Tan bá sì yé ẹyin, màá kó wọn, màá kó wọn sínú ilé, a fi jẹun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹranko ọ̀sìn ó dára púpọ̀ ju. Ó sì ní àǹfààní tí ń ṣe. Àǹfààní tí ó ṣẹ̀ ṣe fẹ́ mi ó pọ̀, ó pọ̀ jábu rata. Mo sì ń sìn wọ́n. Tòlótòló mi náà, òun náà mo máa ń sìn wọ́n. Àwọn náà sì ní ilé tí mo kọ́ fún wọn. Gbogbo ìgbà ni mo máa ń fún gbogbo wọn ní oúnjẹ. Tòlótòló náà tó bá sì yé ẹyin, ẹyin rẹ̀ a máa ń jẹ nítorí pé kíni ẹyin rẹ̀ tiẹ́ tún tóbi dáadáa ju ẹyin adìẹ lọ. Tí ẹnìkan bá jẹ ẹyin rẹ̀, ajẹ yóò ní i. Èèyàn máa jẹ tòlótòló mi náà, gbogbo wọn, wọ́n pọ̀ dáadáa. Àti adìẹ àti tòlótòló àti, àti ẹran ewúrẹ́ àti ẹran àgbò, gbogbo wọn pọ̀ dáadáa ní inú ilé mi dáadáa tájọ́ máa ń dán ọ̀wọ̀kẹ́. Kódà níjò ni mo ṣẹ̀ ra iyé ilé ni tí mo ṣẹ̀ kọ́ ilé fún wọn. Ẹ̀ ilé tí mo ra, àwọn náà tó bóyá bi márùn-ún àbí mẹ́fa. Mo ní ìbágbọ́ pé díẹ̀ díẹ̀ màá máa ra sí wọn tí wọ́n sì máa pọ̀ si. Nítorí pé kíni mo fẹ́ràn ǹkan ọ̀sìn dáadáa. Mo fẹ́ràn láti máa rí ǹkan ọ̀sìn ní àyíká mi.

Irun orin wo ni o fẹ́ràn gbọ́? Irun orin tí mo máa sábà gbọ́ jù, mo máa sábà gbọ́ orin Fuji. Mo sì máa ń gbọ́ sábà gbọ́ orin Àpàlà. Nítorí pé kín ní àti orin Fuji àti orin Àpàlà, orin Yorùbá tiwa-tiwa ni. Ó sì dára ká máa gbọ́ orin Yorùbá tiwa-tiwa. Nítorí pé kín ní, a mọ, ó máa ń jẹ́ kí àṣà àti ìṣẹ̀ṣe wa kó máa gbòòrò síi ni. Lára àwọn orin Fuji mo máa ń gbọ́ ni, mo máa ń gbọ́ Òṣùpá Sáìdì, mo sì máa ń gbọ́ Alhaji Sikiru Àyìndé Bàrístà, Kọ́loun bàwa forun kẹ́won, mo sì máa ń gbọ́ Àlàbí Pasuma. Nítorí pé kín ní, orin Alhaji Sikiru Àyìndé Bàrístà ntiwọ̀n orin ọgbọ́n ni, orin òye ni. Ìwo tó bá ń gbọ́ dáadáa, ó mọ̀ ọ́n lọ́gbọ́n si. Ó sì mọ ní lákáye sii. Nítorí pé kín ní, máa ń kọ́ ọ nípa ìrí ayé. Bí i ní, mo máa ń gbọ́ àwọn orin mìíràn tí yíò sì orin Fuji o. Àmọ́ orin tí mo máa ń sábà gbọ́ jù dáadáa, orin Fuji ni. Nítorí pé kín ní, mo máa ń fẹ́ràn láti rí, láti lè máa mọ̀ gbọ́ orin tiwa-tiwa tí ó mọ, tí ó, tí ó jù mọ́ jẹ́ kí ẹ̀mọ́ fẹ́ràn àṣà àti ìṣẹ̀ṣe wa. Orin Fuji dára pọ̀ jù láti máa ń gbọ́, nítorí pé kín ní àwọn ni orin Yorùbá tiwa-tiwa.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù lọ? Mo fẹ́ràn láti máa mu omi mímu, omi. Nítorí pé kí ni? Mo nígbàgbọ́ pé omi mímu òún dá jù nínú gbogbo ohun mímu tí èèyàn le mọ mu. Nítorí pé kí ni? Omi dára lára, ó sì ní iṣẹ́ tí omi máa ń ṣe ní ara. Mo máa ń mu omi gidi gan nítorí pé kí ni? Mo lè mu tó omi, omi lítà mẹ́rin sí márùn-ún ní ojúmọ́ kan. Nítorí pé dókítà mi ti gbà mí yànjú pé kí ń máa mu omi dáadáa, pé omi dá dáadáa láti máa mu. Ṣùgbọ́n ó ní àwọn nǹkan mí tí mo máa ń mu gẹ́gẹ́ bí àwọn nǹkan elẹ́rìndòdò. Àmọ́ omi ló máa ń pọ̀jù nínú gbogbo nǹkan tí mo máa ń mu jù. Nítorí pé kí ni? Mo mọ̀ wípé dókítà mi sì jẹ́ kí mo mọ̀ pé omi dára láti máa mu dáadáa. Síbẹ̀síbẹ̀ lọ, mo máa ń mu àwọn nǹkan mì, ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ohun tí mo fẹ́ràn jù láti máa mu ni omi mímu.

Ṣé o mọ àwọn aládùúgbò ẹ dáadáa? Mo mọ àwọn aládùúgbò mi dáadáa, mo sì máa ń bá wọn ṣe dáadáa. Mo sì ní ìbáṣepọ̀ tó dán mọ́rán láàárín èmi àti àwọn aládùúgbò. Nítorí pé kíni mo ní ìgbàgbọ́ pé àwọn náà ni ẹbí tó súnmọ́ mi dáadáa. Tí nǹkan bá ṣẹlẹ̀, àwọn náà ni wọ́n kọ́kọ́ wá sí ọ̀dọ̀ mi. Ni àdúgbò tí mò ń gbé, a máa ń ṣe ìbáṣepọ̀ dáadáa, a sì máa ń ṣe àkójọ ní gbogbo, gbogbo Saturday ni a máa ń ṣe àkójọ láti lè bá sọ gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní àdúgbò, àwọn nǹkan láti gbogbo àwọn nǹkan tó yẹ kí wọ́n, tó yẹ kí wọ́n mójú tó àti nǹkan tó yẹ kí wọ́n ṣe ládùúgbò. Ibi tí a sì máa ń jọ ní ìbáṣepọ̀ tó dán mọ́rán nu. Àwọn adùúgbò, àwọn arádùgbò wa mo ní ìfẹ́ wọn dáadáa, nítorí pé kíni ìyàrá ló pọ̀jù ní àárín wọn. A sì máa ń ṣe ìbáṣepọ̀ dáadáa. Kódà tó bá di ìgbọ́dùn Mùsùlùmí àti ìgbọ́dùn Krìstẹ́nì, a máa ń mú oúnjẹ wá fún ara wa, nítorí pé kíni ìfẹ́ tó ìbáṣepọ̀ àti ìfẹ́ to dan moran lọ́ wàá ní àárín àwọn aládùgbò wa. Mo sì fẹ́ràn láti máa bá wọn ṣe dáadáa.

Ṣé o máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Ó sì ní kò sí ǹkan tí mo le rí lórí íńtánẹ́ẹ̀tì dáadáa torí pé mo ní ìgbàgbọ́ pé ayé ti lù jà ara wọn. Kò sí ẹnìkankan tó lè gbé owó ẹni kankan sálọ. Ṣùgbọ́n kí n tó ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, màá kọ́kọ́ lọ wo péèjì ẹni, màá sì mọ wípé á ẹni yìí èyàn dáadáa ni kì í ṣe ẹni tó lè gbé owó mi sálọ. Màá sì rí pé mo wo nǹkan táwọn èèyàn ń sọ nípa nǹkan tí ẹni náà ń tà. Tó bá jẹ́ pé nǹkan dáadáa ni pé á ẹni yìí èyàn dáadáa ni, in mo ń tà ọjà tó dára dáadáa fún àwọn èèyàn. Tó bá rí bẹ́ẹ̀, màá, mo lè ra nǹkan ní ọ̀wọ́ ẹni, kò sí ibi tí mi sì le ra nǹkan tí wọ́n ó ti bá mi gbé wá sí ilé. Ṣùgbọ́n tí n bá rí pé a ẹni yìí o, ko, àwọn èèyàn o sọ nǹkan dára nípa nǹkan tí ń tà, mi ní wulẹ̀ ṣòpò láti ra nǹkan tí mo fẹ́ rà ní ọ̀dọ̀ ẹni. Ṣùgbọ́n, torí tó bi ìtorí pé tó fi máa ẹ máa sọ àìda nípa nǹkan tí ń tà ó jásí wípé ẹniwọn a kì ṣe èèyàn dáadáa ni ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ láti máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n kí n tó ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, màá kọ́kọ́ wo gbogbo àwọn nǹkan tó yẹ kí n wò nípa nǹkan tí mo fẹ́ rà. Bá jẹ́ pé nǹkan dáadáa ni, má i jẹ́ pé ẹni tí ń tà náà èèyàn dáadáa tí ó yẹ pé kò ní gbé owó mi sálọ kí n tó sọ pé màá ra.

Ṣé o ti sìnà rí? Bẹ́ẹ̀ni, mo ti sìnà rí nígbà pípẹ́ kan tí mò ń jáde tí mo fẹ́ lọ bá ọ̀rẹ́ mi. Ó sẹ́ǹdì adrẹ́sì ibi tí mò ń lọ sí mi, ṣùgbọ́n mi tètè rí i dáadáa. Mo wá lọ gba ọ̀nà bòmíì, ọ̀nà bòmíì tí mo gba, ó bá já sí ibi tí mo mọ̀, ṣùgbọ́n mi tètè rí èèyàn láti béèrè ní ọwọ́ rẹ̀, ọwọ́ wọn. Mo sá jókòó fún boya bi wákàtí kan tí mò ń lérò pé màá rí èèyàn tí màá béèrè. Láìpẹ́ láìjina, mo padà rí èèyàn kan tí mo béèrè ọ̀nà lowo rẹ̀. Ẹni ló wá ṣẹ̀wá júwe ọ̀nà mi tí màá gba tí màá fi dé ibi tí mò ń lọ. Ìgbà tí mo wá gba ọ̀nà náà, mo padà dé ibi tí mò ń lọ, ṣùgbọ́n ìgbà tí màá fi dé bẹ́ẹ̀, ọjọ́ ti lọ. Àwọn ọ̀rẹ́ mi tí ń dúró mi tipẹ́tipẹ́. Fóònù mi ò sí lọ, to ba je pe fọ́ònù mi lọ ni ẹro ibaníṣòro mi. Màá ti pe ọ̀rẹ́ mi pé, "à, ibi báyi ni mo wà, ibi báyi ni mo wà o, kán wá gbé mi àbí kán júwe ọ̀nà fún mi." Nítorí pé kíni adrẹ́sì tó fún mi kò yé mi, ṣùgbọ́n fóònù mi ò lọ. Àmọ́ mo padà lé ibi tí mò ń lọ, ṣùgbọ́n ìgbà tí màá dé bẹ́ẹ̀ sí, ọjọ́ ti lọ.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Èmi ò kí ń sábà ní ìrora tí n mi sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí pé kíni mo jẹ́ ẹni tó lè sọ̀rọ̀ dáadáa. Tí mo bá ti sọ̀rọ̀, mo mọ̀ ǹkan tí mo fẹ́ sọ. Mo mọ̀ gbàti máa sọ̀rọ̀, mo mọ̀ gbàti ma dákẹ́. M sábà ní ìrora, mo mọ̀ wípé à kíni ìbí báí báí, ọ̀rọ̀ báí báí ló yẹ kí ń sọ. Ìbí báí báí, ọ̀rọ̀ báí báí tí ó yẹ kí ń sọ ni ǹkan tí ó jẹ́ kí n ní ìrora tí mo bá ń bá èèyàn sọ̀rọ̀ ni yen Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí mi ti sọ̀rọ̀ rí ni tí mo bá fẹ́ sọ̀rọ̀, ara máa ń ṣe mí bákan bákan. Ṣùgbọ́n tí mo bá ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀, n máa ń sọ̀lo ni, kò sí ǹkan tí ó lè dá mi dúró mọ́. Tí n bá ti sọ, mò ń sọ, mò ń sọ ni yen Ọ̀pọ̀-- ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí mo ti máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni àbí àwọn ibi tí mo ti bá sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni a ti bá wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí i, kò n jẹ́ ǹkan tí ó máa ń ní mí dáradára.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí o bá mú omi mu? Èmi ò kí n sábà lo ọ̀pá ìfámúra nígbà tí mo bá ń mu onú mimu. Nítorí pé kí ni? Mo ní ìgbàgbọ́ pé tí ẹ bá ń lo ọ̀pá ìfámúra, ó máa ń jẹ́ kí àkókò lọ ni. Mo máa ń mú oun mi mu láì lo ọ̀pá, ọ̀pá ìfámúra ní gbogbo ìgbà. Ṣùgbọ́n nígbà mi tí mo bá, ó, ó, ó, nígbà mi, ibi tí mo bá wà ló máa sọ tí mo, tí màá bá lo ọ̀pá ìfámúra àbí tí màá bá lo ọ̀pá ìfámúra. Tí mo bá wà níbi tó tóbi tó ẹ́ pé àwọn ènìyàn láńlá ló wà níbi bẹ́ẹ̀, ó máa wù mí kí n máa lo ọ̀pá ìfámúra láti mú nǹkan tí mo bá mú nítorí pé mo gbàgbọ́ pé, á, ibi báyìí ò, ènìyàn nlá ló wà níbẹ̀. Kò ní dára kí n máa fi gbogbo ẹnu láti máa fi mu nǹkan, nǹkan mi. So, ní báyìí mo ní, mo ní, mo ní ìgbà tí mo máa ń lo ọ̀pá ìfámúra. Tó bá jẹ́ pé èmi nìkan ni mo dá wá, mi ò ní lo ọ̀pá ìfámúra, màá gbé nǹkan mi mú ni. Ṣùgbọ́n tí mo bá wà ní àwùjọ àwọn ènìyàn, màá lo ọ̀pá ìfámúra láti mú nǹkan tí mo bá fẹ́ mú.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Nítorí pé kí ni, ká tó kí ayélujára tó wà, ọwọ́ la fi ń kọ̀wé. Mo sì ní ìgbàgbọ́ pé gan, àti kọ̀wé pẹ̀lú ọwọ́ gan. E máa ń yára fún mi ju kí n kọ̀wé pẹ̀lú fóònù àbí pẹ̀lú lápútọ̀ọ̀pù lọ. Nítorí pé tí mo bá wà ní ilé ìwé, nítorí mo sì ń ka ìwé lọ́wọ́. Ọwọ́ ni mo fi máa ń kọ ìwé mi tí mo bá wà ní ilé ìwé ní gbogbo ìgbà. Mi ò kí ń lo fóònù àbí kí ń lo ẹ̀rọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀. A ti máa lo ọwọ́ ó yára dáa jù a ti máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Lọ fún èmi o, mi ò mọ̀ fún ti ẹlòmíí. Ṣùgbọ́n mo máa ń fi ọwọ́ kọ ìwé dáadáa ní gbogbo ìgbà. Bí mo bá fẹ́ kọ ǹkan kékeré kan lá abi tí mo bá lọ sí ọjà, tí mo fẹ́ kọ ǹkan tí mo fẹ́ mú lọ sí ọjà, ọwọ́ ni màá kọ̀ sí i. Tí mo rí pẹlẹbẹ kan tí mo bá ti kọ sínú ìwé òun, tí màá fi ọwọ́ kọ, màá mú lọ sí ọjà, màá lo, màá dè.

Ọjọ́ melo ni o ní fún ìsinmi ọdọọdún. Ìsinmi ọdọọdún mi nínú ile iṣẹ́ wa, wọ́n máa n fún wa ní oṣù kan láti sinmi fún ọdún kan. Mo ní ìgbàgbọ́ pé nǹkan tó dára ni nítorí pé tí èèyàn bá sinmi, èèyàn máa n sinmi fún gbogbo iṣé tí èèyàn bá ti n se bọ̀ láti ọdún ni. Ó wá kú sí wa lọ́wọ́ àbi ókú sí mi lọ́wọ́ ìgbà tí mo bá fẹ́ mú nínú oṣù. Tí ó bá tí fe pé oṣù tí mo fẹ́ mú un ti o ti kú bí i oṣù kan, n ó ti kọ lẹ́tà pé, a ìgbà báí báí ni mo fẹ́ lọ fún ìsinmi ò. Mo si ṣe kíni, mo sì tọ́ wọ bọ̀ pé láti fún mi láye pé láti mọ̀ lọ sí ìsinmi mi. Mo máa ń lọ sí ìsinmi dáadáa. Mo sì ní ìgbàgbọ́ pé nǹkan tó dára ni. Tí èèyàn bá sinmi dáadáa, èèyàn ó ní àǹfààní láti, láti ṣe iṣẹ́ nígbà tí èèyàn bá wọlé nítorí pé kíni ìlera lọ̀rọ̀. Tí èèyàn bá simi dáadáa, èèyàn l'áǹfààní láti lè bá ṣiṣẹ́ dára dára.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò tí mo máa ń lọ sùn ni aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ ni mo máa ń lọ sùn. Nítorí pé kí ni, àtètè sùn ni àtète jí. Mo sì ni igbàgbọ́ pé tí eeyàn bá ń pẹ́ sùn, n máa ń ṣe àkóbá fún ìlera ara èèyàn, ara èèyàn ni. Oorun jẹ́ nkan tó dára dáadáa nítorí pé ìgbà kan wà tí ó jẹ́ pé mi ki i tètè sun. Ìgbà tí mi ò tètè sun, ó kó bá mi, ó sì kó bá ìdè ara mi nítorí pé kí ni, ori máa ń fọ́ mi ní gbogbo ìgbà ni. Ìgbà tí mo lọ sí ilé ìwòsàn tí mo ṣe àwọn ayewo kookan, dokita fi yé mi wipé, ọ̀la pé mi kì í saábà sùn dáadáa abí mi saábà tètè ri oórun sùn ló fa tí ori fi máa ń fọ́ mi. Lati ìgbà náà tití ti mo ti dáàba wípé màá tètè mọ sùn. Tí n bà tí sùn ní aago mẹ́sàn-án àbí ó ti ẹ́ wá pẹ́ jù pé mo ní ǹkan tí mò ń ṣe, màá sọ̀ dí. Aago mẹ́wàá alẹ́ kí n tó sùn. Tí n bà tí sùn laágo mẹ́wàá alẹ́, ó di aago mẹ́fà àárọ̀ ọjọ́ keji kí n tó jí. Kò sí nkan tó lè jí mi tí n bà tí ń bẹ̀rẹ̀ sí ń sùn nítorí pé kí ni, òórùn mi, nkan tó ṣe pàtàkì sí mi dáadáa ni. Mo sì fẹ́ràn kí n mọ sùn ní àkókò tó bá yẹ àti tó bá tọ́.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rì dáadáa. Mo nífẹ̀ẹ́ sí láti máa rin ìrìn àjò. Mo ṣì nífẹ̀ẹ́ sí láti máa lọ ibi tí mi o bá lọ rí, láti wo àṣà àti ìṣẹ̀ṣe wọn. Ara ìlú tí mo ti lọ ni mo lọ ìlú Èkó dáadáa, mo ṣì lọ ìlú Kano, mo lọ ìlú Ọ̀yọ́, mo lọ sí ìlú Ìbàdàn. Ìgbà mìíràn iṣẹ́ ni máa ń gbé mi lọ síbẹ̀. Ìgbà mìíràn si maa n jẹ́ pé, a lọ ń ṣe ìnáwó n bẹ́ẹ̀ ni, àbí kí n lọ rí ará àbí ẹbí ní ibi bẹ́ẹ̀. Tí m bá sì lọ síbẹ̀, ó mọ́ wù mí kí n lo boya bí ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta láti ibẹ̀. Láti mọ ìṣesí wọn ní ìlú tuntun tí mo wà, láti mọ bí wọ́n ṣe ń ṣe, láti mọ àṣà àti ìṣẹ̀ṣe wọn. Mo nífẹ̀ẹ́ sí láti mọ rirìn àjò dáadáa, nítorí pé mo ní ìgbàgbọ́ pé, ìrìn àjò yóò jẹ́ kí ẹ̀yan mọ́ ìríri tí ń lọ ní ìlú mìíràn yàtọ̀ sí ìlú tí o wà. Ìrìn àjò dára dára láti máa lọ.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi kì í ṣe ǹkan tí mo máa ń sábà ṣe. Tí nbá ti, tó bá di ọjọ́ ìbí mi, ǹkan tí mo máa ń ṣe ni wípé, màá dìde láàárọ̀, màá ṣàdúrà. Tí n bá ti ṣàdúrà, tí mo ti ṣàdúrà tán, ó ti lọ nù. Nígbà míì mo n bẹ to jẹ́ pe mo máa ń gbé ara mi jáde. Tí nbá ti gbé ara mi jáde, màá lọ jẹ, màá lọ mu. Ìgbà míì si n bẹ́ẹ̀ tó jẹ́ pé, màá pe àwọn ọ̀rẹ́ mi pé, ẹ wá o, ẹ jẹ́ ká lọ gbádùn ara wa pé òní ni ọjọ́ ìbí mi." Àmọ́ ní gbogbo ìgbà, èmi kì í sábà ṣayẹyẹ wọn lọ́pọ̀lọ́pọ̀. Ìgbà tií inú mi bá dùn ni mo mọ sábà ṣe. Tó bá sì ká owó mọ́ mi lọ́wọ́ ni mo mọ sábà ṣe. Ṣùgbọ́n tí ó bá ká owó mọ́ mi lọ́wọ́, màá kán ṣàdúrà ní. Tí n bá ti ṣàdúrà, ma sì ṣe saára ráńpẹ́ fún àwọn ọmọ àdúgbò. Tí b bá ti ṣàdúrà ráńpẹ́, a ti ṣe ọjọ́ ìbí nù. Ṣùgbọ́n tó bá ká owó mọ́ mi lọ́wọ́ dáadáa, ín ń jáde, ín ń gbé ara mi jáde, ín sì gbé àwọn ọ̀rẹ́ mi jáde láti lè bá lọ jẹ gbádùn nítorí pé ọjọ́ ìbí mi ni.

So o fẹ́ran lọ sí ilé ìsẹ̀mbáyé? Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí pé kí ni? Mo ní ìgbàgbọ́ pé ibẹ̀ ni àwọn nǹkan àṣà àti ìṣẹ̀ṣe wa wà. Tẹ́ ẹ bá lọ síbẹ̀, èèyàn máa rí àwọn nǹkan àṣà àti ìṣẹ̀ṣe ayé àtijọ́ tó ti wà tipẹ́tipẹ́ tí àwa ọmọ ayé òde isin yìí taa kà kun, taa sì mọ bí ṣe ń ṣe. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Ilé ìsẹ̀mbáyé kan wà tí mo lọ nígbà kan ni. Ó wà ní ìlú Ifẹ̀. Bá ṣe dé bẹ́ẹ̀, a rí àwọn oríṣiríṣi ère ayé àtijọ́, àwọn oríṣiríṣi ère ìsẹ̀mbáyé táwọn bàbánlá-bàbá wa tán ti lò. Mo sì ya fọ́tò pẹ̀lú rẹ̀. Inú mi dùn láti lọ. Inú mi sì dùn láti wà nínú àwọn tó lọ sí ibẹ̀ nítorí pé kí ni? Mo rí àwọn nǹkan ìsẹ̀mbáyé tí mi ò rí rí tó jẹ́ pé, à! Mo máa ń wò pé, à! Ṣé irú nǹkan báyìí? Ó sì wà báyìí. Ó sì wà báyìí. Nítorí náà, ó dára láti mọ lọ sí láti lè máa lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí pé kí ni? Ẹ̀yin ó rí àwọn nǹkan tí ẹ̀yin ò rí rí tó jẹ́ àwọn nǹkan ayé àtijọ́ táwọn bàbánlá-bàbá wa tán ti lò. Tán sì ní ìgbàgbọ́ nínú rẹ̀.

Báwo ni ìwọ ṣe máa ń ṣe ètò àwọn ímeèlì rẹ? Ímeèlì jẹ́ ǹkan tó ṣe pàtàkì, tó ṣe kókó, ó sì dára kí èèyàn dáàbò bò ímeèlì èyàn. Mo sì jẹ́ ẹni tó má, tó ní ìfẹ́ sí, tó sì mọ pàtàkì ímeèlì. Àárọ̀ tí mo bá kọ́kọ́ jí, ǹkan ẹyọkan tí mo kọ́ máa ń wò ni ímeèlì mi. Tí ń bá ti wo ímeèlì mi, màá wo bóyá mo ní méséjì kan àbí òun mìíràn tó yẹ kí n sọ̀rọ̀ sí. Tí ǹ bá tí ní, ó ti lọ nù. Ṣùgbọ́n mo máa ń dáàbò bò ímeèlì mi. Kódà mo ń fi password sí àwọn ímeèlì mi kí ẹnikẹ́ni kó má bàá mọ ǹkan tó wà níbẹ̀ àbí kó má bàá ní àǹfààní láti wọ ímeèlì mi. Ímeèlì jẹ́ ǹkan tó ṣe pàtàkì, tó ṣe kókó. Mo sì máa ń dá gbogbo rẹ̀. Tí mo bá tí ní méséjì níbẹ̀, mo mọ bí mo ṣe máa ń lọ wò. Tí mo bá ti wò, yí tètè down sí méséjì náà kí n lè bá mọ ǹkan tó kàn láti ṣe.

Kíni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́rẹ? Ara àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́kọ́ fún iṣẹ́ mi ni pé, ó ní àwọn, àwọn ìmọ̀ tá ló máa ń kọ́ ní Abuja, tá ló kọ́ fún oṣù kan. Àwọn ilé iṣẹ́, àwọn ibi tí mo ti ń ṣiṣẹ́ wọn ò tí ì fún wa ní ìyọda láti lọ kọ́. Wọ́n máa ń jẹ́ kí a mọ̀ nípa bóse ń ṣètò ẹ̀rọ ayélujára ni, èyen tó ń pè ní Íńtánẹ́ẹ̀tì. Mo nífẹ̀ẹ́ sí láti lọ kọ́, mo rẹ̀ sí, mo nífẹ̀ẹ́ láti lọ kọ́ UI, UI, UX design, nítorí pé kí ni, ó máa ran iṣẹ́ mi lọ́wọ́. Ṣùgbọ́n wọ́n òtí ì fún wa ní ìyọda láti lọ kọ́. Ǹkan méjì tí mo dárukọ yìí, óní àwọn ǹkan tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi. Bí mo bá fi lè kọ́ wọn, yóò jẹ́ kí iṣẹ́ mi kó gbòwò si, kó sì ṣe dáadáa si. Mo, mo ní lápútọ̀pù tí mo lè fi máa ń kọ́ wọn ní online, ṣùgbọ́n mo fẹ́ kí, mo fẹ́ rí ẹ̀yán tí o kọ́ mi tí jẹ pé, yóò ma kọ́ mi mọ̀ọ́ma bo àwọn ètò tó wà pẹ̀lú rẹ̀ ni. Nítorí náà kòní kò tí ì fi wumi, wumi lórí láti kọ́ ní online. Kò sí ohun tó dàbí kí ẹ kó rí olùkọ́ rẹ tí ń kọ́ ní ǹkan, ótètè yí, ó tètè yọ, ó tètè mọ̀ ǹkan tí wọ́n ń kọ́.

Ṣé orí máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi, ṣùgbọ́n ó nígbà tórí bá ń fọ́ mi, orí sábà fọ́ mi. Kórí tó lè fọ́ mi bóyá mo ti ṣe wàhálà púpọ̀ ju lọ́jọ́ ọ̀ún. Ìgbà tí ó bá fi di rọ̀lẹ́ tí ń bá fi dé, orí ó ti máa fọ́ mi. Nǹkan ẹyọ kan tó máa ń mú orí fọ́ mi nù, ṣùgbọ́n mo mọ̀ ká tí màá ṣe tí orí mi ó fi fọ́, ó fi lọ. Tí bá ti dé, tí bá ti wẹ̀, tí bá ti wẹ̀ tí mo jẹun, tí bá dẹ̀ ti jẹun tán tí mo ṣe sùn, ìgbà tí ń bá fi jí padà báyìí, ara mi ó ti balẹ̀. Kò ju bẹ́ẹ̀ lọ. Nǹkan ẹyọ kan tó máa ń mú orí fọ́ mi nù, tí bá ṣe wàhálà púpọ̀ ju, ni ó máa sábà mú orí fọ́ mi. Ṣùgbọ́n pé kórí kàn máa fọ́ mi, orí sábà fọ́ mi ara àti pé orí máa fọ́ mi tí ọrùn mi bá kún jù lápọ̀jù. Nítorí ìgbà tí mo ti mọ̀ dí àwọn dí, àwọn ìdí yìí, mo máa ń ṣe nǹkan tí ó ní jẹ́ kí orí òún fọ́ mi rara.

Báwo ni iwọ́ ṣe máa ń tọ́jú èékánná rẹ? Èékánná jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó láti máa tọ́jú nítorí pé kíni, tí a bá fẹ́ jẹ oúnjẹ òkèlè, èékánná náà láfi jẹ oúnjẹ òkèlè. Èmi sá, èmi jẹ́ ẹni, èmi ṣẹni tí ó máa ń sábà jẹ́ kí èékánná gùn. Tí n bá tí pé èékánná mi ti ń gùn lágùn jù, kíni n se ó, màá rọra mú bíléèdì àbí kí n mú nǹkan tí wọ́n pè ní nail cutter, màá fi yára tètè gé. Tí n bá ti gé, ó ti tán nuu, tí mo bá rí si tun rí pé ó tun ti fẹ́ máa kún náà, i n tún mú èékánná, maa yi mú bíléèdì àbí irin tan fi máa ń gé èékánná, i n fi gé kúrò níbẹ̀. Nítorí pé mo nígbàgbọ́ pé ó dára kí èékánná máa mọ́ ní gbogbo ìgbà. Èékánná tó bá gùn, òun ló máa ń kó dọ̀tí. Tó bá sì kó dọ̀tí, tí ẹ̀yan bá fi jẹun, n lṣe àkóbá fún ara ẹ̀yan ni. Èékánná dára púpọ̀ jù láti lè, láti máa jẹ́ kó máa mọ́ ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò. Nítorí pé kíni èékánná wà nù nǹkan tí ẹ̀yan máa ń tètè máa mú lọ sẹ́nu. Ti nǹkan tí ẹ̀yan bá si fẹ́ mú lọ sẹ́nu, ó gbọdọ̀ jẹ́ nǹkan tí yóò máa mọ́ ní gbogbo ìgbà.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Nítorí pé kín ni, mo nígbàgbọ́ pé á bèèrè ọ̀nà kì í ṣe kíni, kì í ṣìnà. Tí mo bá ti, tí mo bá ti ń lọ síbi kan, tí mo sì rí pé aà ibi tí mò ń lọ yìí, mi ò mọ̀ náà. Kí ni ń ṣe? Mà á pè ènìyàn kan, mà á bèèrè ọ̀nà lowọ̀ re "à, ení yìí, ọ̀nà báìbàí ni mò ń lọ" edakùn ṣẹ́ ee mọ̀ onà tó lè já sí ibẹ̀. Nítorí pé kí ni Yorùbá sọ pé "Ẹni tó bá bèèrè ọ̀nà kì í ṣe kíni, kò kí n ṣìnà. Mo máa ń bèèrè ọ̀nà tí n bá mọ ibi tí mò ń lọ.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Oníbàárà jẹ́ àwọn ẹni tó ṣe pàtàkì sí iṣẹ́ táà ń ṣe. Tí oníbàárà kan bá ti ń bọ̀ wá, màá rí pé gbogbo nǹkan tó fẹ́ rà ó ti wà nílẹ̀. Tí ò bá sí nílẹ̀, màá lọ, màá lọ, màá lọ gba níbi tó bá ti wà, màá bá gbé kalẹ̀. Iyùn tí mo bá ti ṣèyún tán. Tí oníbàárà náà bá dé, màá béèrè lọ́wọ́ rẹ̀ pé, "ikan báyi báyì báyì tẹ fẹ́ rà, iye tán ta, iye tán ta, iye tán ta ni. Iye tí mo sì lè dín yín ní bẹ̀ ni." Nítorí pé kíni, mo ní ìgbàgbọ́ pé oníbàárà jẹ́ àwọn tó ṣe pàtàkì. Tẹ́ èyàn bá di wọ́n bẹ́ẹ̀, wọn ó wà lọ́jọ́ mi láti wá ra ọjà ní owó èyàn. Ta bá ti jọ dúnná dírá, ta bá ti jó wọnú ara wa, kíló kú kí n ṣe máa tajà fún wọn. Tí ń bá tajà fún wọn tán, ń tú wá sọ fún àwọn ọmọ isẹ́ mi kó bá mi gbé ọjà, kò bá mi gbé niso tí wọ́n lọ síbi tó bá ń gbé lọ. Tó bá yé pé inú mọ́tò ni wọ́n ń gbé lọ àbí ibi tó bá ń gbé lọ tí wọ́n ò fi lle bá rán wọn lọ́wọ́ tí wọ́n ò ní máa sè wáhàlá láti máa gbé fún, fún ara wọn.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa, mo sì máa ń lọ ní ojoojúmọ́ nítorí pé kíni ẹ̀sìn tèmi, ẹ̀sìn tẹ́ pé eeyan o máa lọ sí ilé ìjọsìn ní ojoojúmọ́ ni. Ẹ̀sìn mùsùlùmí ni mò ń ṣe. Mo sì máa ń lọ sí mọ́sálásí láti lọ kírun ni àárọ̀, ọ̀sán àti ní alé. Iyùn ní aago mẹ́fà àárọ̀, aago méjì ọ̀sán, aago mẹ́rin ìrọ̀lẹ́ àti aago méje ìrọ̀lẹ́ àti aago mẹ́jọ alé ni a fi máa ń ṣe ìjọsìn ti wa. Mo nígbàgbọ́ pé tí ẹ̀eyan bá lọ sí ilé ìjọsìn, tó bá kírun tán, tó bá kó ṣàdúrà si Ọlọ́run, Ọlọ́run ó gba àdúrà rẹ. Ilé ìjọsìn jẹ́ ibi tó jẹ́ pé kíni, gbogbo àwọn èèyàn máa ń wá láti lè bá sin Ọlọ́run wọn. Ṣùgbọ́n kí se gbogbo ẹeyan ni máa ń wá ilé ìjọsìn, àwọn mìí n be, tó jẹ́ pé wọ́n máa ń jí ṣé ìjọsìn wọn ní ilé wọn. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ibi tó dára jù láti lè bá jọ́sìn sí Ọlọ́run obá tí ẹ̀eyan bá ń sìn òhun ni ilé ìjọsìn. Nítorí pé kíni ibẹ̀ ni ó súmọ́ ibi tí Olúwa wà. Ṣùgbọ́n kò sí ibi tí Olúwa ò sí o. Àmọ́ ilé ìjọsìn jẹ́ ibi tó mọ́, ààyè tó mọ́ láti lè máa jọ́sìn, láti lè máa mọ̀ pé Ọlọ́run ọba wà.

Ṣé o fẹ́ràn ijókòó ní, ní, ní, ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lè máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Torí pé kí ni? Mo máa ń fẹ́ rí gbogbo àwọn nǹkan tí ń lọ, tí ń bọ̀. Mo máa ń fẹ́ rí ojú ọ̀run bó ṣe rí. Mo máa ń fẹ́ rí ẹwà ojú ọ̀run. Nítorí náà, mo fẹ́ràn láti lè bá maa jókòó sí ojú, nínú, sí fèrèsé nínú ọkọ̀ ojú omi. Kódà kó jẹ́ pé ààyè tán book fún mi kì í ṣe ààyè, ààyè, ààyè fèrèsé. Màá lọ ba ẹni tó wà ní ààyè fèrèsé, màá sì bẹ pé kó dákun. Mo fẹ́ jókòó sí ààyè rẹ̀. Tó bá sì fún mi ní àǹfààní láti jókòó inú mi, ó dùn. Tori pe kini? Nkan tí mo fẹ́ràn láti maa se ni. Mo fẹ́ràn láti maa wà ní ẹnu fèrèsé níbi ọkọ̀ òfurufú. Torí pé kí ni? Ẹ̀eyan ó lè rí àǹfààní láti lè bá maa rí ojú ọ̀run bí ó ṣe rẹwà sí i, bó ṣe rí.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Mo sì jẹ́ ẹni tó fẹ́ràn láti máa ṣe ìdárayá. Nítorí pé kíni mo ní ìgbàgbọ́ pé ìdárayá, ìdárayá jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí ara èèyàn kó ṣe, kó ṣe gbagi-gbagi kó sì ṣe dá múṣẹ́múṣe. Bí mo ṣe máa ṣe ìdárayá mi nìyí, tó bá di ọjọ́ Saturday àti Sunday mo máa ń sábà ṣe ìdárayá. Tó bá di ọjọ́ Saturday, n jáde lọ, n lọ sáré láti fún bí i wákàtí kan sí wákàtí méjì. Tí mo bá dé láti ibi tí mo ti lọ sá eré, n wẹ̀, n sì jẹun, n sì sùn. Tó bá di ọjọ́ Sunday, ìrọ̀lẹ́, màá lọ ṣe kíni? Màá lọ gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn akẹgbẹ́ mi. Tí mo bá ti gbá bọ́ọ̀lù, màá gbá bọ́ọ̀lù fún bí i wákàtí méjì. Tí mo bá ti gbá bọ́ọ̀lù tán, màá dé ilé, màá wẹ̀, màá sì jẹun. Gbogbo àwọn kínní nìí ó máa ń jẹ́ kí ara mi kó fúyẹ́ ara kó sì dá ṣákáṣáká. Tí mo bá, gbogbo àwọn kínní mo, mo, mo, mo rí pé àtigbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe ko kí n rẹ mi, nkan kan kò kí n ṣe mí. Nítorí náà mo fi ní ìgbàgbọ́ pé ìdárayá, nǹkan tó dára láti máa ṣe. Dáradára ni fún ìlera tó péye.

Báwo ni iwo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Àwọn òṣìṣẹ́ tí ń bá mi ṣiṣẹ́, mo ni bi mòo ṣe máa ń darí wọn. Oníkálukuú wọn ló mọ iṣẹ́ tí wọ́n máa ń ṣe. Ta bá kọ́ko dé ibiṣẹ́ láàárọ̀, àwọn òṣìṣẹ́ tí ń bá mi ṣiṣẹ́, wọ́n tó bí àbí àwọn méje, oníkálukú ló mọ iṣẹ́ tí wọ́n yàn láàyò, oníkálukú ló sì mọ ààyè iṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Tí m bá ti dé ibi iṣẹ́ láàárọ̀, ì ń sọ fún lágbájá bái, bái bai, ìwọ bái yìí iṣẹ́ bái yìí ni kò ṣe, lágbájá bái, bái, ìwọ bái yìí iṣẹ́ bá yìí ni kò ṣe, tàmédun bái, bái, ìwọ bái yìí iṣẹ́ kò ṣe. Oníkálukú ó ti mọ̀ pé mo ti pín iṣẹ́ fún wọn. Oníkálukú ó sì ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó kí wọ́n ṣe iṣẹ́ wọn. Ṣùgbọ́n igbà mí mo ń bẹ tó jẹ́ pé mo máa ń sọ fún ẹ̀yan kan kó ran ẹlòmíi lọ́wọ́ tí ẹnu tí òo bá ti parí iṣẹ́ rẹ̀. Níbi ise odo mi, àwọn ọmọ iṣẹ́e mi, gbogbo nǹkan tan bá fẹ́ ṣe, wọ́n máa wá sọ fún mi na pé, ọ̀gá ṣe bái ni ka ṣee, ṣe bái ni ka ṣee. Èmi ni n wà fún wọn ní ìyàndá pé ẹ ṣe báyìí, ẹ má ṣe báyìí. Ta bá ṣe báyìí, yóò yọrí sí báyìí. Gbogbo àṣẹ àti ìdarí ọwọ́ mi ló wà. Mo sì máa ń darí iṣẹ́e mi tí ó fi gún rege.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń kàwé dáadáa. Mo sì jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí láti máa kàwé púpọ̀ lọp-- lápapọ̀ jù. Ni báyìí gan, mò ń ṣe-- mò ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́. Lójúẹkẹ́kẹ́ lọ, mo fẹ́ràn kí n máa kàwé dáadáa. Ìgbà tí n kẹ́kọ̀ọ́ gan, mo máa ń kàwé ni ìgbà tí mo bá ṣe ráyè. Yálà kì í ka lórí ìwé àbí kì í ka lórí fóònù. Kò sí ìwé tí mi n ka. Mo fẹ́ran láti máa ka ìwé, ìwé akọ̀tàn àti ìwé, àti ìwé àròsọ. Nítorí pé, mo ní ìgbàgbọ́ pé ìwé dára púpọ̀. O má ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ á kó dá múṣẹ́múṣe ni. Mo fẹ́ràn kí n máa kàwé ní gbogbo ìgbà. Tí n bá ti kàwé ní ọjọ́ kan, ara mi kì í báàlẹ̀ nítorí pé kí ni, mo nífẹ̀ẹ́ sí ìwé kíkà gan.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Ṣùgbọ́n ìgbà tí mo máa ń ṣe yoga jù, ìgbà tí ó bá ti rẹ̀ mí ni. Mo máa ń ṣe yoga láti lè bá jẹ́ kí ara mi kó balẹ̀ dáadáa. Ṣùgbọ́n mi kì n ràye láti ṣe ní gbogbo ìgbà, ó wùwà tí mo-- ijọ́ tí mọ máa ń sábà sẹ́ ni ijọ́, ijọ́ isìnmi. Bóyá Saturday àbí Sunday tó ye pé mi ní lọ ibi iṣẹ́, màá farabalẹ̀ jókòó, màá ṣe yoga tó yẹ́ pé ara mi ó sì balẹ̀ dáadáa. Yoga jẹ́ nǹkan tó dára láti ṣe láti lè jẹ́ kí ara balẹ̀, kí ara ṣi ṣé kini, kí ara dá múṣẹ́múṣẹ́. Ó dára kí ẹ̀eyan máa ṣe yoga láti lè maa jẹ́ kí, kí ara ẹ́eyan kó dára yá dáadáa.

Ṣé o, ṣe o máa ń gba àwọn ìméèlì àìwúlò? Kò sí ẹni tí ì gba ìméèlì àìwúlò. Mo máa ń gba ìméèlì tí ó jẹ́ pé kò wúlò fún mi. Boyá, bóyá níbi website tí mo bá ti ṣe nnkan ri àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, won máa send ìméèlì tí ó wúlò. Ǹnkan ti mo máa ṣe ni wípé tí bá ti rí ìméèlì tí ò wúlò bá òun, màá delete ẹ ni, màá yọ kúrò nínú archive mi. Nítorí pé mo jẹ́ ẹni tó jẹ pe oó máa ń wo ìméèlì eẹ ni gbogbo ojùmọ̀, àárọ̀ tí mo bá jì báyìí, nnkan eyo kan tí ibi tí mo kokọ̀ọ́ máa ń lọ ni ibi ìméèlì mi. Màá lọ wo ìméèlì mi, tí mo bá ti wò, màá wo message tó ní ànfààní fún mi. Tí mo bá ti ri èyí tí ò ni ànfààní tí ó jẹ́ pé kò wúlò, kí ni ń ṣe òun? Í òun ra delete ẹ, í yọ kúrò nínú fọ́nrán ìméèlì mi. Bí mo ṣe máa ń ṣe ni. Mo jẹ́ ẹni tó jẹ pé ì máa ń farabalẹ̀ wo ìméèlì dáadáa láti lè bá mọ èyí tó dára àti èyí tí ò dára nínú rẹ̀. Nítorí pé kí ni ìméèlì jẹ́ ǹkan tó ṣe pàtàkì tó ṣe koko láti lè bá mọ̀ wà, láti lè bá mọ ǹkan tí ń lọ àbí ǹkan tí èèyàn fẹ́ mọ̀

Báwo ni o ṣe máa rin ìrìn àjò lọ sí ibiṣẹ́? Ibiṣẹ́ mìí kì ṣe ibi tó fibẹ̀ jina púpọ̀ jù, ṣùgbọ́n tí mo bá fẹ́ lọ sí ibiṣẹ́ mo máa ń wọ mọ́tò lọ ni tí mo bá ti wọ mọ́tò, mọ́tò tí ó, ó mọ́ tó wàkà, ó mọ́ tó bí i ìṣẹ́jú ogún kí n tó dé ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Ṣùgbọ́n kò ìrìnàjò kò kéré, ìrìnàjò kò pọ̀, ìrìnàjò náà ni ń pe ìyen náà. Bẹ́ẹ̀ ni màá ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ ni.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Oníbàárà jẹ́ àwọn tó ṣe pàtàkì fún ẹni tí bá ń ṣe kára kata. Nítorí pé kí ni, k-kò sí oníbàárà láìsí, kò sí kára kata láìsí oníbàárà. Mo fẹ́ràn láti máa bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú àponlé àti ọ̀yàyà nítorí pé kí ni, tí ẹ bá fi àpẹ́lé àti ọ̀yàyà bá wọn sọ̀rọ̀, yóò wu wọ́n láti wá ra ọjà ní ọwọ́ mi ní ọjọ́ mi. Tan bá sí sọ pé àwọn fẹ́ ná ọjà, ń fara balẹ̀ gbọ́ iye tan fẹ́ ná sì. Tó bá jẹ́ pé iye tí èmi náà lè tà ni, ń tà fún wọn nítorí pé kí ni, àwọn náà mo fẹ́ tàjà fún. Tó bá sí jẹ́ pé kì í ṣe iye tí mo lè tà fún wọn ni, ń fara balẹ̀ bẹ̀ wọ́n pé ká dáa kún kan bá mi fi kun. Nítorí pé kí ni, èmi náà ó rà bẹ́ẹ̀ ní ọjà. Báyìí ni mò ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Nítorí pé kí ni, mo fẹ́ràn kí a- kí ìbáṣepọ̀ tó dánmọ́rán kó wà láàárín mi àti àwọn oníbàárà mi. Nítorí pé kí ni, àwọn náà ni wọ́n ó bá ra ọjà tí mo gbé ka ilẹ̀. Láìsí àwọn, kò sí èmi tí mò ń ta ọjà. Oníbàárà jẹ́ àwọn tó ṣe pàtàkì lẹ́yìn tí kókó fún ẹni tí bá ń ṣe òwò kára kata.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Èmi jẹ́ ẹni tó jẹ́ pé èmi ò kí ń fẹ́ kí ọkọ̀ mi kó tanna kí n tó ra epo sí i. Tí n bá ti rí pé kí í ní géèjì epo mi ti ń lọlẹ̀, màá tètè ra epo sí i nítorí pé kí í ni mo ní ìgbàgbọ́ pé ó lè jẹ́ pé ìgbà tí mo bá tàná pé ó ti fẹ́ tán, mo lè máa lọ́wọ́ lọ́wọ́. Ṣùgbọ́n tí n bá ti rí pé epo mi ti ń lọlẹ̀, n tètè ra epo sí i, màá fi tọ́pù è, kó lè bá tètè kún. Tó bá ti kún, n maa lo lọ ní. Èmi o n sẹni tó máa ń ṣèṣè dúró kí epo tan nínú ọkọ̀ àbí kí géèjì máa tan iná kí n tó sọ pé mo fẹ́ ra epo sí i. Tí n bá ti rí pé epo ti fẹ́ tán nínú ọkọ̀, tó babje pe géèjì ń ti wálẹ̀ tí mo sì rí pé ó wà lọ́wọ́ mi dáadáa, tètè lọ ra epo sí inú mọ́tò náà kí ó sì kún dáadáa. Tó bá sì ti kún, n mò lo lọ ní gẹ́ẹ́gẹ́.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ìparí ọ̀sẹ̀ jẹ́ gbogbo ìgbà tí mo máa ń fẹ́ rí nítorí pé kí ni, àwọn n ga tí mo máa ń ṣe ni pé tó bá ti tó ọjọ́ Sátidé, ì lọ ṣe eré ìdárayá, ì lọ sí ìsàré lọ. Tí n ba sáré lọ, mo máa ń sáré fún boya bí i wákàtí méjì. Tí mo bá dé, màá sì farabalẹ̀ wẹ̀, màá jẹun, màá sì sùn. Tó bá si di ọjọ́ Sọ́ńdè, màá lọ gbá eré bọ́ọ̀lù ní ìrọ̀lẹ́. Tí n bá ti lọ gbá eré bọ́ọ̀lù ní ìrọ̀lẹ́, tí mo bá ti dé padà sílé, màá farabalẹ̀, màá wẹ̀, màá sì sinmi, màá sùn. Ìparí ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ tí mo máa ń fẹ́ jẹ kó wá nítorí pé kí ni, mo nígbàgbọ́ pé òun ni ọjọ́ òsinmi. Eyan o farabalẹ̀ sinmi dáadáa ni.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà tó bí á bí ogún ìṣẹ́jú sí àádọ́ta ìṣẹ́jú. Nítorí pé kí ni, ibi iṣẹ́ mi ó jìnnà díẹ̀ ṣùgbọ́n ìgbà mí mọ̀ọ́ bẹ ti ọ́ pé Akin tètè rí ọkọ̀. Tí a bá tètè rí ọkọ̀ ló máa ń fa kí a lo àádọ́ta ìṣẹ́jú nítorí pé èmi è kí ń sá, èmi è kí ń gbé ọkọ̀ tèmi lọ sí ibi iṣẹ́, mo máa ń lọ gun ọkọ̀ ni. Ibi iṣẹ́ mi tó bá yẹ pé a tètè rí mọ́tò kò ju ogún ìṣẹ́jú lọ tí a fi dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí a bá yé tètè rí mọ́tò, ni mọ́tò àádọ́ta ìṣẹ́jú nígbà mìíràn. Ṣùgbọ́n ibi iṣẹ́ mi kì í ṣe ibi tó fi bẹ́ẹ̀ jìnnà púpọ̀ ju. Gbogbo wa la máa ń gun mọ́tò lọ. Àwọn kan níbẹ̀, àwọn kan bẹ ti ọ́ pé wọ́n sì ní mọ́tò láàárin wọn tí wọ́n máa ń gbé lọ sí ibi iṣẹ́. Àwọn yen náà máa ń gbé ra wọn lọ. Àwa tí à kín gbé mọ́tò lọ ibi iṣẹ́, a duro fún ọkọ̀ tí yóò wá gbé wa ni. Kì í ṣe gbogbogba la tètè máa ń rí ọkọ̀. Ìdinu taa fi mọ̀ n pé kí á tó dé ibi iṣẹ́ ní ìgbà mi ṣùgbọ́n kì í gbé ju o-ọdọ-- ogún ìṣẹ́jú lọ tí a bá tètè rí ọkọ̀